Ṣé o fẹ́ràn jijó? Hmm ijó, jijó. Mi lè sọ pé mi fẹ́ràn rẹ̀, mi dẹ̀ lè sọ pé mo fẹ́ràn rẹ̀ torí wí pé ìgbà mí máa wà tó í, mo máa ma gbọ́ àwọn orin tó jẹ́ kí àwọn èèyàn jó kíkó kíkankíkan tó jẹ́ pé mí ni jó. Torí bọ́, tó jẹ́ wí pé mi ò ní máa mi orí mi gan-an tí bẹ̀rẹ̀ tí ẹ tó ara mi. Àmọ́ ìgbà míì má wá tó jẹ́ wípé, orin kan má wọ ara mi to jẹ wípé má kan máà má mi orí mi, tí màá má mi sì orin,. Mii mi orí na, ó wà lára ijó. Torí náà mò lè sọ pé mi fẹ́ràn ijó, mi dẹ̀ lè sọ pé mo fẹ́ràn ijó rárá.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Ìgbà tí mo máa ń gẹ irun mi ni, ó pọ̀ ju oṣù kan ni mo máa ń ge irun mi torí yóò ti kún. Torí pé mi fẹ́ràn kí n lọ mọ ń ge irun lemọ́lemọ́ torí pé iwájú orí mi kó má ba à pa. Idi tí mi fi ń ge irun lemọ́lemọ́ ni, àmọ́ mo máa ń gẹ irun orí mi, ó pọ̀ ju osu kan tí osù kan bá fi le pé tí n bá ti ge, máa tún lọ tún ṣe, oṣù kan ni mo máa ń fi ṣe irun mi. Láàárín oṣù kan má tún tún lọ ge.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Hm. Kíkojú ìṣòro, àwọn ìṣòro mi wa to je wipé àìní ìgboyà ló máa ń fà á. Gbigbe kini, oye kin ní ìgboyà láti ṣe tí ìgboyà bá ti lè si ara àwọn ìṣòro tó wà ní ibi iṣẹ́ nìyẹn. Lẹ́keji, òun ni bí i tí wàhálà imi bá ṣẹlẹ̀ láàárín àwọn òṣìṣẹ́, èèyán aní, èèyàn gbọ́dọ̀ ṣe sùúrù lọ́pọ̀lọ́pọ̀ láti fi yanjú wàhálà tó wà láàárín àwọn òṣìṣẹ́ náà. Torí àìní tí ó bá ti lè ṣe sùúrù, ilé-iṣẹ́ tètè máa bàjẹ́.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, àmọ́ tí ìrìn mi bá ti pọ̀ ju, ẹsẹ̀ yẹn ó máa ro mí tó jẹ́ pé èmi gan mọ̀ mọ́ pé, "àh! Ẹsẹ̀ yìí ti ń ro mi o, àmọ́ imo rìn lọ ní o, ibi tí mo bá lọ ṣe." Torí pé tí mo bá ti rìn tó pọ̀ ju, ẹsẹ̀ máa ń ro mí. Tí mo bá ti wá dé ní aṣálẹ́ ni a ti wá sùn, kò wá ní rọrùn lọ́pọ̀lọpọ̀ fún mi torí bí ẹsẹ̀ yẹn yóò máa ro mi gidigidi. Torí náà mo máa ń rìn ní àlàáfíà lẹ́kọọ́kàn.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójúmọ́? Ẹ̀ẹ̀kan pere mo máa ń fọ eyín mi ní ojúmọ́, tí bàá ti jí ní àárọ̀ kùtùkùtù, màá lọ fọ eyín mi, bí mo ṣe máa ń fọ eyín mi ní ojúmọ́ ni, ẹ̀ẹ̀kan lójúmọ́ ni mo máa ń fọ eyín mi. Mi de n jẹun kí n tó fọ eyín ti n bá tí lè jí gbára, báyìí, òní màá lọ fọ eyín mi.

Kí ni ìlànà ìpolówó rẹ̀ fún? Bí mo ṣe máa ń polówó ọjà oríṣiríṣi ni. Àkọ́kọ́ tí mo mọ̀ dáadáa ni pé mo máa ń gbé- nǹkan ennn- nǹkan sí iwájú. Ibi iṣẹ́ mi, fún àpẹẹrẹ bí pátákó kan tí màá kọ àwọn nǹkan tí mò ń ṣe sí ibi orí pátákó tí màá wá gbé síta tí àwọn èèyàn máa fi mọ̀ pé mò ń ṣiṣẹ́ ní ibi bí i pé irú àwọn nǹkan tí mò ń ṣe nìyẹn. Ẹ̀mí dẹ̀ tún wà, ni pé kí n ṣe ìwé pélébé kan, kí n kọ gbogbo nǹkan tí mò ń ṣe sí, kí wá máa fún àwọn èèyàn tí ń bá ti rí ní kọjá, kí ó lè bà mọ̀ irú iṣẹ́ tí mò ń ṣe. Bí mo ṣe máa ń ṣe ìlànà ìpolówó ọjà mi nìyẹn.

Nígbà wo ni o kì ń lọ sí ilé oúnjẹ? Ìgbà tí ebi bá ti ń pa mí, fi owó bá wà lọ́wọ́ mi náà, mo máa ń lọ sí ilé oúnjẹ. Torí ìwà mi tí ebi bá ń pa èmi, tí bá ń pa mí tí ò bá sí owó oúnjẹ ní ọwọ́ mi, kò sí nǹkan tí mo fẹ́ ṣe ju pé kí n ní sùúrù títí tí màá fi lọ ilé tí màá lọ wá nǹkan jẹ sí inú mi. Àmọ́ tí owó bá ti wà lọ́wọ́ mi, mo máa ń lọ ra nǹkan tí mo máa jẹ. Torí náà, kò sí ìgbà tí mi ò le lọ ilé oúnjẹ tí ebi bá ń pa mí tí owó bá wà ní ọwọ́ mi.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Òun mumu tí mo fẹ́ràn jù ni, òun ni ọtí tí kò ní, tí kò i páàyàn, ọtí ẹlẹ́rìndòdò tó máa ń dùn, mo fẹ́ràn rẹ̀ dáradára. Mo tún fẹ́ràn àwọn èlèyi tọ́n máa ń ṣe bíi ọmú màlúù tó jẹ́ wípé ó máa kí tí n bá gbé e sínú nǹkan tó máa ń jẹ́ kí nǹkan tutù, mo fẹ́ràn rẹ̀ láti máa mú tí òru, àajà ko wa jẹ́ pé mo wáa ń ṣe iṣẹ́ òru to ẹ pe gbogbo ara mi ti gbóná tí n bá filé mú báyi, àami ó sì bá lẹ̀ wọ̀. Àwọn nǹkan tí mo fẹ́ràn áti máa mú ni yẹn, mi ò fẹ́ràn láti máa mú nkan ọlọ́tí rárá, rárá.

Ṣé wi-fi rẹ yára tó? Ó yára ní ìwònba ti tìẹ̀ torí mi ò fi ṣe iṣẹ́ alágbára púpọ̀. Àti pé ibi tí mò ń gbé gan, nẹ́tíwọ̀kì ibẹ̀ gan kò yára púpọ̀, kò dára. Torí náà wi-fi mi gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ìgbà torí pé mi ò ní nǹkan tí mo máa ń lo mọ́ ju ẹ̀rọ ayára bí àsá mi àti ẹ̀rọ fóònù mi lọ. Ǹǹkan méjejì tí mo máa ń lò fún ni yẹ̀, kò dẹ́ fún mi wà hála rárá. Ó yára ní ìwọnba ti tìẹ̀. Èmi gan sì fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà torí kò ì sábà jà mi kùlẹ̀ tí n bá ti fẹ́ lò ó.

Oṣù wo ni wọ́n bí ọ? Oṣù tó ń bí mi ni ìparí ọdún, tí olóyèbo ń pè ní December, ní ọgbọ̀n ó lé ní ẹyọ kan, ni oṣù tó ń bí mi, àti ọjọ́ oṣù December, oṣù tí Yorùbá máa ń pè ní Bàbàbà, oṣù Bàbàbà, òní wọ́n bí mi.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni, o ni, gòlíwò mi ń gba sí ọ, tí àwọn ọ̀loyìnbó má ń pè ní football. Mo fẹ́ràn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lọ́pọ̀lọpọ̀ ìgbà. Torí bẹ́ẹ̀ gan, gbà mí mo fẹ́ràn àti máa wò ní orí tẹlifísàn tí wọ́n bá ń gba, ní ọwọ́ lọ́wọ́ tí wọ́n máa ń gba, tí wọ́n á ń ṣòwò rẹ̀ fún wa, tí wọ́n á ń wò lórí ẹrọ ẹrọ amòmáwòrán. Mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Nǹkan tí mo máa ń jẹ, mo máa ń mu ògì àti àkàrà ní òwúrọ̀ kùtùkùtù. Tí n bá rí ìyẹn, mo lè jẹ ìrẹsì àti ẹwà pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ tó ń dín àti ata díndín. Mo lè jẹ ìyẹ́n náà ní òwúrọ̀. Mo de le jẹ àmàlà tó gbóná fẹ́lífẹ́lí, mo lè jẹ ẹ́ ní òwúrọ̀. Kò tie sí oúnjẹ tí mi ò lè jẹ ní òwúrọ̀ torí pé mò ń lọ fi ṣiṣẹ́ ojúmọ́ ni. Toba je pé oúnjẹ tí mo fẹ́ jẹ pé kí n fi sùn à kí gbé mi fi ṣiṣẹ́, bí mi lọ ibi iṣẹ́ ní òwúrọ̀ kùtùkùtù, mo máa jẹ oúnjẹ tí ó ní agbára fófódú.

Ṣé o fẹ́ràn ìpín ojú rẹ? Rárá o, ìpín bò sí a jẹ́. Mi ò fẹ́ràn ìpín ojú mi, tí n bá ti lè fọ́wọ mì yọ̀ bái ni mo mọ ń sọnù. Mi ò fẹ́ràn ìpín ojú mi rárá torí pé bí ẹ̀gbin ló ṣe rí lójú mi torí nǹkan tó fà tí mi fi fẹ́ràn rẹ̀ nìyẹn.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Mo máa ń kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́, tí màá máa kọ díẹ̀ díẹ̀ tíì mi ni jẹ́ káwọn èèyàn ń gbọ́ tó jẹ́ pé èmi náà máa mọ̀ pé èmi nìkan mo ń kọrin. Àyààfi ẹni tó bà wà ní ẹ̀gbẹ́ mi nìkan ló máa mọ̀ wí pé mò ń kọrin. Mo máa ń kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́, orin kẹ́lẹ́ kẹ́lẹ́ ìgbà mí gan, eeyán ààfin máa máa ronú ìgbésí tí ayé ni tí ì ń máa kọ, tí n ra máa mi orí mi díẹ̀ díẹ̀ díẹ̀. Torí ná mo ma ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́ dáadáa ní ọ̀pọ̀ ìgbà.

Ṣé o máa ń wọ ohun ẹ̀ṣọ́? Ohun ẹ̀ṣọ́ tọkùnrin, àwọn mìíràn máa ń lo nǹkan tí a máa ń fi sí ọrùn, èmi ò fẹ́ràn rẹ̀. Ìgbà míì gan tí tọwọ́ gan, mi ò sábà lo, torí náà mi ò sábà wọ oun ẹ̀ṣọ́ rárára torí pé kò mọ̀ mi ní ara. Ó tún jẹ́ pé obìnrin ni àwọn kiní, àwọn kiní ń wá fún lọ́pọ̀lọpọ̀ ìgbà. Torí náà kò yá mi ní ara láti máa kó oun ẹ̀ṣọ́ sí ara rararara.